Àwọn ìṣòro iṣẹ́ tí mo bá ní tí kò bá, tí nǹkan ò bá yé mi lẹ́nu iṣẹ́, mo máa fi lọ àwọn ará ibi iṣẹ́ mi àwọn tí a jọ ń siṣẹ́ papọ̀. Tí wọ́n ò bá wá mọ̀, máa rí i pé mo fi lọ ẹ̀eyàn tí ó jù wá lọ lẹ́nu iṣẹ́. Ṣùgbọ́n mi ò kí ń jẹ́ kí ó pẹ́ jù kó tó di wípẹ́ màá bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn èèyàn tí mo bá ti rí pé nǹkan tí mi ò láǹfààní àti ìyanjú ni, màá rí wipé mo bẹ̀rẹ̀ ìmọ̀ràn lọ́wọ́ àwọn èèyàn láti lè yanjú ìṣòro tí mo bá ní ní ẹnu iṣẹ́. Mi ò tí ì ní ìṣòro kankan tí ó pọ̀ jù n tí mo lè yanjú lọ. Tí mo bá dẹ̀ ní ṣòro tí mo rí wipé mi ò rí bí i yanjú rẹ̀, màá pe àwọn ìyókù mi kí wọ́n bá mi ṣàyẹ̀wò lórí rẹ̀. Tọ́n bá dé̀tí ṣàyẹ̀wò lórí rẹ̀, a rí wipé a ri bí yanjú ìṣòro tí à ń sọ̀ yi. A dúpẹ́ fún Ọlọ́run, kò sí ìṣòro kankan ní ẹnu iṣẹ́ lọ́wọ́ báyìí.

Bẹ́ẹ̀ni WiFi mi ó yára dáadáa tí mo sì ń gbádùn rẹ̀ lọ́pọ̀ nítorí wipé èyí tí wọ́n ṣe láìpẹ́ òhun ni mo rà. Ó yára dáadáa mo sì ń gbádùn lílò rẹ̀. Ó ń jẹ́ kí gbogbo nǹkan tí mo n ṣe lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ó ń jẹ́ ki o lọ lásìkò. WiFi tí ó dára ni, ot si, ó sì yára dáadáa mo nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ nítorí wipé ìkan lára àwọn, ìkan lára àwọn èyí tí wọ́n ṣẹ̀ ṣe síta láìpẹ́ òun ni mo rà. Ó yára dáadáa mo sì nífẹ̀ẹ́ rẹ̀.